Ìgbà méjì ni mo máa ń fọ ẹnu mi lójoojúmọ́. Alákọ̀ọ́kọ́ tí mo bá ti jí, kí n tó má ṣe iṣẹ́ òòjọ́ mi lọ, òun ni màá mú ìfọyín tí màá sì mú wọn, ìfọyín mi tí màá sì fi fọ ẹnu. Màá fọ ẹnu mi, màá le mo sáká, màá sì fọ ahọ́n mi náà nítorí àhọn ni ó ka ara ẹni tó máa ń rùn nínú ara kó tó di ipé mo wẹ̀. Ìgbà mi náà sì pọ̀ tó yẹ pé ìgbà tí mo bá n wẹ̀ lọ́wọ́, òun ni màá fọ ẹnu. Tó bá tún di ọwọ́ irọ̀le kín tó sùn, owó alẹ́, màá tún mú, ehn, ìfọyín mi tá ń pè ní brush, màá tún fi fọ ẹnu mi kí ewu àwọn kòkòrò tó wà nínú ẹnu kí wọ́n má bà lè pé wọ́n máa ṣe ìrépà kó tó di pé ìlẹ̀ mọ́

Ṣé mo ti sìnà rí? Ah, mo rántí ìgbà kékeré mi nígbà tí mo wà níbí ọmọ ọdún bíi mẹ́sàn-án tó jẹ́ wípé mo ń lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n ń pè ní Nursery and Primary. Apari ilé ìwé tán lọ́jọ́ yẹn pé kí n máa bọ̀ nílé, mi ò mọ bó ṣe jẹ́, tó fi jẹ́ pé mo ṣe sìnà mi tí mi ò mọ̀ná lé mọ́. Àn, mo tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi a jọ ń lọ. Mo sá mọ̀ pé a sá n di pé àwọn eléeégún wọn ń jó tí wọ́n sì ń ṣe àjọ̀dún ọdún eégún. Ìwòran eléyìí ni mo wòran lọ tí mo fi wòran tẹ̀lé àwọn ilé eégún tí mi ò fi mọ ojú ọ̀nà mọ́. Ibi tí mo sọnù sí, àárín ìlú tí mo sọnù sí náà ni mo wà títí tí àwọn tó dá mi mọ̀ tó fi kàn s'àwọn òbí mi pé "à, ọmọ yín, ọmọ yín o, ibi táa ti rí ré o, ẹ̀ wá mú ọmọ yín bẹ́ ọ̀" kó tó di pé àwọn òbí mi wá mú mi wá sí ilé. Eléyìí jẹ́ ń tí ó, ó, ó, ó, ó rí bákan sí mi ṣùgbọ́n mo mọ̀ pé ọmọ kékeré náà ni mí nítorí ọmọdé ló ṣe mí. Ṣùgbọ́n nígbà tí mọ́ ṣì dàgbà náà o, àwọn ìgbà mí wá tó jẹ wípé màá gba ọ̀nà tí ó yẹ kí n gba ṣùgbọ́n màá tetè péra mi padà tí màá sì padà sí ojú ọ̀nà.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni ìyàn àti ọbẹ̀ ẹ̀gúsí. Èmi fẹ́ràn láti máa jẹ ìyàn, àgaga à ìyàn tó ń kó sínú ewé, bó sì jẹ́ inú abọ́ náà ni wọ́n kó sí. Ìmína sì, mo nífẹ̀ẹ́ láti máa jẹ ẹ́ ní òrèkóòrè. Tó sì tọ́ jẹ́ wípé, ẹ̀, ìmína, mo máa ń gbìyànjú láti, mo ti gbìyànjú láti gún ún rí, ìgbà náà tí mo mọ̀ pé, àh, nǹkan kì í ṣẹṣẹ rà gò, kì í ṣe ohun tí èèyàn ń ṣe ní ojoojúmọ́ fún ẹni tí ò bá mọ̀ ọ́ ṣe. Torí bíbẹ ṣulé náà, ìyẹn e ṣe wàhálà. Ṣùgbọ́n láti máa sọ odó láti máa gún ìyàn, ohun gangan ni ohun tí ó jẹ́, ẹ́, iṣẹ́ ẹbẹ̀. Tó sì je pé àwọn tí wọ́n ń ṣe, wọ́n ti ní ọ̀nà tó ń gbà tí wọ́n fi ń ṣe, tó jẹ́ pé kí ke ni wọ́n lára. Ẹ̀, ìna ẹ̀gúsí, ọbẹ̀ òsíkí, èmi máa sì dáadáa, èmi máa rí àwọn èròjà, àwọn èròjà bíi edé, inú ẹran, bíi sàákí, àwọn èròjà bíi pọ̀nmọ́, àti gbogbo àwọn èròjà gidi, tó jẹ́ wípé, máa jẹ́ kí ọbẹ̀ dùn tí mo kó sínú ẹ̀gúsí yìí. Ìgbà tó bá ji na tán, òun àti ẹ̀gúsí, òun àti ìyàn lọ́nà ọ̀fun mi, èmi a sì máa da milọ́rùn, torí pé àwọn oúnjẹ tí èmi nífẹ̀ẹ́ sí wọ́n ni ilé yìí.

Báwo ni mo ṣe máa ń ṣètò owó iṣẹ́? Iṣẹ́ kí iṣẹ́ tí mo bá ṣe tí mo sì gba owó rẹ̀, èmi yóò sì wọ iye tó wóná jẹ́, máa wo àwọn ǹkan tó jẹ́ ohun tí mo nílò láti ṣe lásìkò yìí, tí màá sì fùwọ́n sí bí wọ́n ṣe ṣe pàtàkì jù sí i. Èyin ló máa mú mi ṣe. Èyí ló máa mú mi ṣe ìlànà bí màá ṣe ṣètò owó níná yìí. Tó sì jẹ́ wípé àwọn èyí tó pàtàkì jù lọ, ohun ni màá kọ́ yá owó fún náà. Tí àwọn tí ò sì tún pàtàkì tẹ́lẹ̀, tàwọn náà ni yóò sì gba owó. Tó sì jẹ́ wípé èmi máa ń gbìyànjú láti ṣe ohun tó bá tọ́ tí n bá ti rí owó. Tó bá jẹ́ wípé owó ilẹ̀ ìwé àwọn ọmọ ni ó tó san ni, èmi á sì gbìyànjú áti kó san náà kó tó di wípé màá ṣe ǹkan yòókù. Tó sì jẹ́ pé owó àti oúnjẹ sílé náà ni, èmi á sì kọ̀ ọ́ se yẹn náà. Màá kọ ra oúnjẹ náà kó tó di pé àma náà ó wóyè kú lọ. Sí ṣètò owó iná, ó ṣe pàtàkì gan-an torí ẹni tí ó bá ṣètò bi ò sì fẹ́ máa ná owó, yóò kàn ní pé kí oun tó mọ́, gbogbo owó tóuń gba ó ti tán mọ oun lọ́wọ́ láì ṣe ǹkan kan tó nídi, tó pàtàkì.